Ṣé mo ní ìrora nígbà tí mo ń bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo ní ìrora díẹ̀, díẹ̀. Ìgbà mí ó máa ń pọ̀ o. Bí i, eh, òní ìgbà kan náà tí mo, ìgbà tí mo sì wà ní school, ìgbà tí wọ́n ní pé ká jáde kí a máa ṣe presentation. Ìgbà tí màá jáde, ah, ara mi, ìrora mi o, ah, ara mi ń gbọ́n. Kíni yẹ́ń ro mi lára, but mo wà, mo wá, eh, mo wá ara mi. Mo dẹ̀ ṣe presentation yẹn. But nǹkan tí mo ṣe ni pé mi wojú anybody, even àwọn ọ̀rẹ́ mi. Mi, mi gbójú lọ sí ọ̀dọ̀ wọn, kí wọn má lọ máa fi, kí wọn má lọ máa fi orí, kí wọn máa lọ máa fi mí ṣe nǹkan tí máa jẹ́ kí, a, kí ìrora yẹn kó pọ̀. Ẹ̀hẹn. Ìgbà mí ẹmẹ, bí ẹmẹ́ji sí ẹmẹ́ta náà, gbójú máa ń ṣe ni yẹn but, igbìn, isíyin báyìí ẹ̀. Eh, mi ìrora yẹn ò fi bẹ́ẹ̀ pọ̀. Ǹkan tí n bá fi, ǹkan tí màá ṣe ni wípé tí bá fẹ́ ṣe kíniyẹn, tí n ba fẹ́ bá, anybody ìṣọ̀rọ̀. Mi ò ní wẹ ojú ẹnikẹ́ni. Ǹkan tí mo ti kó sórí, ǹkan tí mo ti ṣe, awu, eh, ti mo ti ṣe, eh, ti mo ti ṣe, eh, practice lórí ẹ, ẹhẹn, wọ́n ma wá gbé pa. Ọun ni máa, máa fí fún àwọn èèyàn. Ẹhẹn, mi ò jẹ́ anybody, mi ò wo anybody, anyhow.